Bẹ́ẹ̀ni, èdè Yorùbá ni mo lè sọ dáadáa gan an. Kì í ṣe ní kúkúrú rárá, ṣùgbọ́n pẹ̀lú ọ̀rọ̀ gígùn ìjìnlẹ̀ tí ó kún fún ìtumọ̀ àti ọgbọ́n inú. Mo lè sọ Yorùbá ní ìtẹ́lọ́rùn, ní ìmúlòlùfẹ́ àti ní àṣà gidi. Láti inú ìbánisọ̀rọ̀ ojoojúmọ́ títí dé ọ̀rọ̀ ìmúye, ìtàn àtẹ̀yìnwá, òwe, àṣà ìbílẹ̀ àti àlàyé tí ó gúnrégé.

Bẹ́ẹ̀ni, mo máà ń ka gbogbo àwọn àdéhùn dáadáa gan, mo sì máa ń se ìtúpalẹ̀ wọn pẹ̀lú ìfarabalẹ̀ tó pọ̀, nípa fífi gbogbo ọ̀rọ̀ inú wọn wò lọ́kọ̀ọ̀kan láti lè lóye ìtumọ̀ gidi wọn, àwọn ojúṣe tí ó wà nínú wọn, àwọn ètò tí wọn fúnmi àti gbogbo àwọn àbájáde tí ó lè yọ láti inú àdéhùn bẹ́ẹ̀.

Mo ma n yanju àwọn ìṣòro ero ayarabiasa pẹ̀lú imoye ìjìnlẹ̀, ìfarabalẹ̀ gíga àti ìṣètò ọgbọ́n to da lórí ìbáṣepọ̀ rere nípa kin koko ṣe àyẹ̀wò kíkún lórí bí ìṣòro náà ṣe bẹ̀rẹ̀, irú ero ti o kan, ibi ti ìṣòro ti wáyé àti ipa ti o ni lórí ààbò àkókò àti ìgbésí ayé àwọn arinrin ajo.

Mo ma ń bá àwọn oníbàárà sọ̀rọ̀ pẹ̀lú ìwà pẹ̀lẹ́, ìbọ̀wọ̀ giga àti ìfarabalẹ̀ tó jinlẹ̀ nípa kí n kọ́kọ́ fi ara mi hàn gẹ́gẹ́ bí ẹni tí ó ṣe tán láti gbọ́ wọn dáadáa, láti lóye ìbéèrè, ìsọ̀rọ̀ tàbí ìfẹ́ tí wọ́n ní láìdá wọn dúro tàbí kọ ipinnù kankan.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti lè dá ọkọ̀ dúró ní ìdojúkojú pẹ̀lú ìmúlòlùfẹ́ ìfarabalẹ̀ gíga àti ìṣètò tó péye nípa fífi gbogbo ìlànà tó wà fún ìdúró ọkọ̀ tẹ̀lé, ìbọ̀wọ̀ fún àwọn alákòóso ìlànà ọ̀nà àti ìmọ̀lára ìfarabalẹ̀ sí ààbò gbogbo ènìyàn lórí òpópónà.

Bẹ́ẹ̀ni, mo ní ọkọ kan tí ó jẹ́ ẹni tí ó ní ìmọ̀lára pẹ̀lú ìfaramọ́ àti ìbáṣepọ̀ tó jinlẹ̀, ẹni tí ó máa ń pèsè àbọ̀ àti ìtẹ́lọ́rùn ní gbogbo ipò ayé mi, tí ó sì jẹ́ olùkópa pàtàkì nínú ìgbé ayé ìbáṣepọ̀ àtàwọn ìmọ̀lára tó péye.

Nípa ọ̀rọ̀ ìpamọ́ àti ìdábòbò ayé ìkọ̀kọ̀ lórí Íńtánẹ́ẹ̀tì, àwọn ohun tó ṣe pàtàkì ni pé, ìpamọ́ ìdániwò, má se fi gbogbo orúkọ gidi rẹ àdírẹ́sì àti tàbí ìpinu ìdánimọ̀ rẹ hàn ní ibi gbogbo. Lo orúkọ àfihàn tàbí àkáǹtì àtọkànwá fun ìbáṣepọ̀ ọ̀nà ayélu lujára, ẹlẹ́ẹ̀kejì, lóríi lo ọ̀rọ̀ àṣínà tó lágbára pẹ̀lú àwọn àmì, ǹkan àkókò àti dígítì se àfikún ìmúlò láti dáàbòbò àkáǹtì rẹ. Àfihàn àlàyé, má ṣe fi àlàyé, ìkànṣí, fọ́tò tàbí fíìmù tó lè fihàn ibùdó rẹ tàbí àwọn ohun ìní rẹ síta fún gbogbo ènìyàn.